Kí ni, kí ni ìgbádùn rẹ̀? Ìgbádùn jẹ́ pàtàkì nínú ìgbésí ayé wa. Kí ló jẹ́ kó ṣe kí a dúró láti ìgbádùn? Bí a ṣe ń si iṣẹ́ takuntakun, bẹ́ẹ̀ náà ni à ń lo àkókò wa láti ṣinmi, láti rẹ́rìn-ín, láti tún ara wa ṣe. Nítorí náà nígbà tí a bá, a bá bẹ̀rẹ̀ pé, a bá béèrè pé kín ni ìgbádùn rẹ̀, à ń béèrè nípa ohun tó ń mú wa ní inú dùn. Ti ouń mú ọkàn wa balẹ̀, tí ń mú wa rí ìtumọ̀ nínú ìgbésí ayé. Fún èmi tí kára mi, ìgbádùn mi ni púpọ̀. Ni àkọ́kọ́ mo fẹ́, ní àkọ́kọ́ mo fẹ́ran kíkọ ẹ̀kọ́ tuntun. Ni gbogbo ọjọ́ mo máa ń gbìyànjú láti kọ ohun ko tuntun. Ó lè jẹ́ ẹ̀gbọ́n iṣẹ́, èdè tuntun tàbí mím- ìmọ̀ nípa ayé. Nígbà tí mo bá kọ ǹkan, inú mi má ń dùn torí pé mo mọ̀ pé, mo mọ̀, mo má ń dàgbà ní ọ̀pọ̀lọpọ̀ àti ní ọ̀kan. Kíkọ ẹ̀kọ́ tún jẹ́ kó rọrùn fún mi láti lóye àwọn ènìyàn mi dáadáa. Ìgbádùn tí mo ní, tí mo ní kíkà ìwé. Nígbà tí mo bá sí ìwé ó dàbí pé mò ń wo ayé mi. Mo lè ka ìtàn, ìmọ̀ s-- ìmọ̀ sáyẹ̀nsì tàbí ìwé ìmọ̀ ọ̀kan. Gbogbo wọ̀nyí, gbogbo wọn ni ohun tí wọ́n ń kọ́ mi. Nígbà tí mo bá ń ka, mo máa ń gbàgbé ìṣúra ayé fún ìgbà díẹ̀. Mo sì ń rí ìtúnu. Mo tún fẹ́ran orin àti ijó, ijó. Orin Yorùbá, orin ìbílẹ̀, orin ìgbàlóde, gbogbo wọn lè mú ọkàn mi balẹ̀. Nígbà tí orin bá ń dùn, a mo fẹ́ran láti rin, rìnrìn àjò pẹ̀lú rẹ̀, láti jó, láti fi inú didun hàn. Ó lè yí ìbànújẹ́ padà sí ayọ̀, ó sì lè mú kí ara wa tun gbé ìgbésí ayé dà láti gbádùn. Ìgbádùn ni ní ìbánisọ̀rọ̀ pẹ̀lú àwọn ọ̀rẹ́ àti ẹbí. Kí á jọ jókòó pọ̀, ká sọ̀rọ̀, ká rẹ́rìn-ín, ká pín ìrírí wa, ewé, gbogbo wọ̀nyí ó mú kí ìbáṣepọ̀ wa túbọ̀ lágbára. Mo tún ń rí ìgbádùn nínú rìnrìn àjò àti rírin kirikiri. Bí mo ṣe ń rí àwọn ibi tuntun, àwọn àṣà tuntun àti àwọn ènìyàn tuntun, ọ̀pọ̀lọ mi máa ń ṣí. Rìn àjò, o kọ́ mi pé ayé tóbi, pé ọ̀nà púpọ̀ ló wà tí ènìyàn lè gbaá láti gbé, láti gbé. Ni ìparí, ìgbádùn kò dá lórí ohun ńláńlá nìkan. Ó lè jẹ́ ǹkan kékeré bíi mímu tí, ti gbígbóná ní òwúrọ̀, rìn lẹ̀gbẹ̀ẹ̀gbẹ́ tàbí fífi ẹ̀rín kan fún ẹlòmíràn. Ohun pàtàkì ni pé ká mọ ohun tí ń mú wa ní inú wa dùn, tá má n ṣe lọ́pọ̀lọpọ̀.

Báwo ni o ṣe máa ń pàrọ̀ ọkàn rẹ? Ọkàn èyàn jẹ́ apá kan pàtàkì jùlọ nínú ìgbésí ayé wa. Bí a bá ṣe rẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀, bẹ́ẹ̀ ni ọkàn náà lè rẹ̀. Ṣùgbọ́n ọ̀pọ̀ ìgbà a máa ń gbìyànjú láti dá ara wa lójú pé mo dà nígbà tí inú ọkàn wa a mọ̀ pé a ò dà. Èyí náà mo fi béèrè pé báwo ni mo ṣe máa ń pàrọ̀ ọkàn rẹ. Ọ̀kan lára ọ̀nà tí a fi ń pàrọ̀ ọkàn wa ni pé, ni pé a máa ń fi ìṣòro pamọ́. A à kí sọ ohun tó ń jẹ́ wa nínú, a máa ń rẹ́rìn ni ta. Ṣùgbọ́n nínú ìwà a ń ṣunkun, a máa ń sọ pé kò sí ìṣòro nígbà tí ó ń kun ọkàn wa títí. Ìrísí lè jẹ́ pa, a kò, a kò fẹ́ dá wọn mi lórí ìrora tàbí pé tàbí pé a ń bẹ̀rù kí wọ́n máa ba mọ̀ wa lójú. Ọ̀nà mìí pé a máa ń fi ara wa wé àwọn ènìyàn mìí. A rí ìgbésí ayé ẹlòmíràn lórí fóònù, lórí ayélujára àti, àti bẹ́ẹ̀ sì ń sọ ẹ̀mí ọkàn wa pé èmi kọ́, èmi kọ́ ṣíṣe èṣì, ayé mi kéré ju wọn, ju tí wọ́n lọ nígbà náà. A ń pàrọ̀ ọkàn wa torí, torí a ń gbàgbé gbogbo ènìyàn ní ìrìnàjò tirẹ̀, àkókò tirẹ̀ àti ìdánwò tirẹ̀. A tún máa ń pàrọ̀ ọkàn wa nípa fífa, fífi ara wa lé ìṣẹ́ju. A máa ń ṣiṣẹ́ láìsimi, a kì í fún ara, a kì í fún ara wa láti rán láti sinmi tàbí láti sun ọkàn wa ṣe. A mọ̀ pé a ń, a máa ń sọ pé mo gbọdọ̀ ṣiṣẹ́, kò sí àkókò fún ìsinmi. Ṣùgbọ́n nínú ọkàn wa a mọ̀ pé a fẹ́, a mọ̀ pé a ń rẹ̀ gan. Ọkàn tí kò sinmi lè di aláìlera. Bí a ṣe ń pàrọ̀ ọkàn wa bẹ́ẹ̀, a tún lè kọ bí a ṣe ń, a ṣe lè sọ́dú rẹ̀ dáadáa. Ìgbésẹ̀ àkọ́kọ́, àkọ́kọ́ ni pé a, ni pé ká jẹ́ pé òótọ́ sí ara wa. Ka jẹ́wọ́ pé a ní ìrọ̀, ìrora pé a ní ìbànújẹ́ tàbí pé a ń rẹ̀. Kò sí ohun tó burú nínú ìtẹ́wọ́gbà ìtàn ìmọ̀lára wa. Ìgbésẹ̀ kejì ni pé ká bá ẹlòmí sọ̀rọ̀. Ó lè jẹ́ ọ̀rẹ́, ẹbí tàbí ẹni tí a gbé kẹlẹ. Nígbà tí a bá ń sọ ohun tó wà lọ́kàn wa, ó máa ń di ẹrú. Ó, ó sì ń jẹ́ kórórun fún wa láti rí ojú tutù. Ní ìparí, ọkàn rẹ jẹ́ ọ̀rẹ́ rẹ. Bí a, bí o bá, bí o bá ń pàrọ̀ ọkàn rẹ lọ́pọ̀lọpọ̀, ó lè yí padà sí ọ̀tá rẹ̀. Ṣùgbọ́n bí a tí ń sọ́dú rẹ̀, tí ó bá ń jẹ́ òótọ́ sí i, tí ó bá ń gbọ́ ohun tí ó, ohun tí ó ń sọ fún ọ, ọkàn rẹ yóò jẹ́ agbára rẹ.

Àwọ̀ ni o fẹ́ràn jù. Àwọ̀ lè jẹ́ apakan pàtàkì nínú ayé wa. Gbogbo ohun tí a bá ń, a bá ń rí ní ojú wa ní àwọ̀ tirẹ̀. Láti inú aṣọ tí a wọ̀, sí ilé tí à ń gbé, sí ayé àyíká wa, àyíká wa. Àwọ̀ ń sọ̀rọ̀ pẹ̀lú wa láìsí ohùn. Ní ba, ní a bá, níbi, níbí, nígbà tí a bá béèrè pé àwọ̀ ni o fẹ́ràn jù, a kì í kan béèrè nípa ìfẹ́ wa nìkan. A tún ń béèrè nípa ìwà, ìmọ̀lára àti bí a ṣe rí ayé. Fún èmi, tí kára mi, àwọ̀ tí mo fẹ́ràn jù lọ ni àwọ̀ alawọ ewé. Kí ló dé? Àwọ̀ ewé ń ṣàfihàn ìyẹ́, ìyè, ìdàgbàsókè àti ìrètí. Ni gbogbo ìgbà tí mo bá rí igi koríko àti oko alawọ ewé, ọkàn mi máa ń balẹ̀. Ó rán ti mi pé ayé ń ṣẹ́ṣíwájú, pé lẹ́yìn ìṣòro, ìtúnbí tún wà. Aṣọ awọ ewé tún jẹ́ kí ọ̀n, oyín ìgbásípọ̀ wa pẹ̀lú ìṣẹ̀dá. Nígbà tí a bá wo ayé wa dáadáa, a ó rí pé, a ó rí pé Ọlọ́run fi àwọ̀ ewé kún ju lọ. Èyí fi hàn pé àwọ̀ yìí jẹ́ àmì ìbùkún àti ìdágbẹ́pọ̀. Nígbà tí mo bá wọ aṣọ alawọ ewé, mo máa ń ní ìmọla, ìmọ̀lára pé mo ṣùnmọ ìṣẹ̀dá díẹ̀, mo sì ń, mo sì ní àlàáfíà. Ṣùgbọ́n kì í ṣe èmi nìkan ni mo ní àwò, àwọ̀ tí mo fẹ́ràn. Àwọn èèyàn míì lè fẹ́ràn àwọ̀ funfun nítorí pé ó ń ṣàfihàn ìmímọ̀, ìbẹ̀rẹ̀ tuntun àti ìdákejì. Àwọn mìíràn lè fẹ́ràn àwọ̀ pupa torí, torí pé ó ń sọ̀rọ̀ nípa ìfẹ́, agbára àti ìtara. Àwọ̀ búlúù sì ń mú kí yan ọkàn balẹ̀ torí pé ó ń rántí nípa ọ̀run àti omi. Ohun pàtàkì ni pé àwọ̀ tí a bá fẹ́ràn ó máa ń sọ̀rọ̀ nípa ẹni tí a jẹ́. Bí o bá fẹ́ràn àwọ̀ tó ń yọ̀, ó lè túmọ̀ sí pé ó jẹ́ ẹni tó kún fún ayọ̀. Bí o bá, bí o bá fẹ́ràn àwọ̀ tó dákẹ́, ó lè túmọ̀ pé o fẹ́ ìsinmi àti ìfaradà. Àwọ̀ jẹ́ bí àhùn tí ọkàn wa fi ń sọ̀rọ̀. Mo tún rí pé àwọ̀ lè ní ipa lórí ìmọ̀lára wa lójoojúmọ́. Ni ìparí, ìbéèrè pé àwọ̀ ni o fẹ́ràn jù rí ṣe ìbéèrè kékeré. Ó jẹ́ ìbéèrè tí, tí ń jẹ ó yẹ wa ẹni, ẹni tí a jẹ́ gan. Ó ń jẹ́ kó rán wa lọ́wọ́ láti lóye ọkàn wa, ìfẹ́ wa àti àlá wa.

Báwo ni ìwà ìsọwọ́ rẹ ṣe rí? Ìse ọwọ́ jẹ́ apakan pàtàkì nínú ìgbésí ayé wa. Láti ìgbà tí ènìyàn ti bẹ̀rẹ̀ sí yí oun tí pásípàrò, pásípàrò titi di òní tí a fi ń ra ata ti lórí ayélujára. Ìsọwọ́ ti di oun tí a kò le ya kúrò nínú ayé wa ṣùgbọ́n ìbéèrè pàtàkì ni pé báwo ni ìwà ìsọwọ́ rẹ ṣe rí? Kí ni àwọn ìhùwàsí rẹ nígbà tí o bá ń ra nígbà tí o bá ń ra ata tabi ta nkán, ra ata tabi ta nkán. Ọkàn lára tó ṣe pàtàkì jùlọ ni ìsọwọ́ ni òtítọ́. Bí o bá ń ta nkán, ṣe o máa ń tóótọ́ nípa rẹ̀, ṣe o máa ń sọ bó ṣe rí gangan tabi o máa ń fi ẹ́tan ta? Ìsọwọ́ tí kò bá ní òtítọ́ kì í pé ó lè mú ọwọ́ wa lọ́jọ́ kan ṣùgbọ́n ó máa ba orúkọ ẹni jẹ́ lọ́la. Bí Yorùbá ṣe ń sọ pé orúkọ rere san ju èwùrà, orúkọ rere san ju èwùrà àti fadakà lọ. Ìwà mí pàtàkì ni ìfaradà àti ìbọ̀wọ̀ sí oníbàárà. Nígbà tí ẹni kan bá wọlé wọ ilé ìsàjà rẹ tàbí bá ó sọ̀rọ̀ lórí fóònù, bí ó ṣe ń bá sọ̀rọ̀ ni yóò pinnu bóyá yóò tún padà wá lọ́dọ̀ rẹ. Ìsọwọ́ kì í ṣe ọwọ́ nìkan, ó tún jẹ́ ìbáṣepọ̀. Ẹni kan tó bá ní ìwà pẹ̀lẹ́ tó sì mọ bí a ṣe ń bá ènìyàn sọ̀rọ̀ yóò ní oníbàárà púpọ̀. Ìsọwọ́ tún kọ́ wa bí a ṣe ń tètò owó wa. Bí ìwà ìsọwọ ìsọwọ́ rẹ bá dá, ó kí ni, ó kí ná gbogbo owó tí o rí. O máa ń pín ọ̀pọ̀ apakan fún àmì, apakan fún ìfowópamọ́, apakan fún ìdókòwó. Ni ayé òde òní, ayélujára ti yí ìsọwọ́ padà. A ń ra oun lórí WhatsApp, Instagram, Facebook àti ọ̀pọ̀ áàpù mìíràn. Ìdánwò pẹ̀lú gbogbo ìrọ̀hùn yìí, a nílò ìmúlò lólufe, ká má ṣe rà nítorí pé a rí lóri ayélujára nìkan. Kí a ṣe yẹ̀wọ̀ ẹni tó ń ta, ká wo ìtàn rẹ̀, ká sì rí bóyá a lè gbẹ́kẹ̀lé ẹ. Ní ìparí, ìbéèrè pé báwo ni ìwà ìsọwọ́ rẹ ṣe rí kì í ṣe ìbéèrè kékeré. Ó ń jẹ́ kó yí wa ẹni tí a jẹ́ gẹ́gẹ́ bí oníbàárà tàbí gẹ́gẹ́ bí alátajà.

Ṣé o ní irùngbọ̀n? Bẹ́ẹ̀ni mo ní irùngbọ̀n diẹ Kò sí, kì í ṣe púpọ̀ tún gbọ́n kò tó. Fún mi, irùngbọ̀n kì í ṣe ohun ìṣeré lásán, ó jẹ́ àpakàn ara ẹni tí mo fi han bí mo ṣe ń tọ́jú ara mi. Nígbà mi mo má ń jẹ́ kó dàgbà díẹ̀. Nígbà mìí mo má ń gé e kúrò kí ojú mi lè mọ́, kí n sì lè rí bí mo fẹ́, bí mo ṣe fẹ́ ṣe. Ni àsà Yorùbá, irùngbọ̀n lè jẹ́ àmì ìdàgbàsókè tàbí ìgboyà. Àwọn àgbà má ń ní irùngbọ̀n tí wọ́n fi ń darapọ̀ mọ́ ìwà pẹ̀lú ìtẹ́lọ́rùn. Ṣùgbọ́n ní ayé òde òní, kì í ṣe pé gbogbo ẹni tó ní irùngbọ̀n ni àgbà. Ó kan jẹ́ àṣàyàn ara ẹni. Fún mi, ìdí tí mo fi ń dá irùngbọ̀n sílẹ̀ ni pé ó jẹ́ kí rí ara mi dáadáa. Ó tún jẹ́ kí n ní ìgboyà díẹ̀ sí i nígbà tí mo bá bá ènìyàn sọ̀rọ̀. Ṣùgbọ́n mi ò gbà pé irùngbọ̀n ni ó pinu ẹni tí ènìyàn jẹ́. Ìwà rere, ìbáṣepọ̀ dáadáa àti iṣẹ́ takuntakun ló ṣe pàtàkì jù. Tí ẹni kan bá bí mi pé ṣe bóyá mo ní irùngbọ̀n, màá dàhùn pé bẹ́ẹ̀ni mo ní dìé. Ṣùgbọ́n tí wọ́n bá tún bí mi pé kí ni o ṣe, kí ni ó ṣe pàtàkì jù, irùngbọ̀n tàbí ìwà, màá sọ pé ìwà rere ló ga jù. Nítorí pé irùngbọ̀n lè wá lójú ṣùgbọ́n, ẹ, ṣùgbọ́n ìwà ni ó jókòó nínú ọkàn. Ní ìparí, irùngbọ̀n jẹ́ àṣàyàn ẹnikẹ́ni lè ní tàbí kò ní, kò ní. Ohun tó ṣe pàtàkì ni pé a mọ ẹni tí a jẹ́ ká sí ìhùwà dáadáa sí, sí àwọn mi. Bí ó bá ní irǔngbọ̀n tọ́jú rẹ̀ dáadáa, bí ó, bí, bí ó kò bá ní, kò sí ìṣòro rárá. Ohun gbogbo, ohun gbogbo dá lórí bí o ṣe ń gbé ayé rẹ lọ.

Báwo ni o ṣe máa ń dáàbò bo ayé ìkọ̀kọ̀ rẹ lórí Íńtánẹ́ẹ̀tì? Lónìí, Íńtánẹ́ẹ̀tì di apá kan pàtàkì nínú ayé wa. A máa ń lo, a máa ń lo fún ìbánisọ̀rọ̀, ẹ̀kọ́, isẹ́ àti ìdárayá. Tigbọ́n pẹ̀lú gbogbo àfààní yìí, ó tún ní ẹ̀rú kan, ẹ̀rú fífi ayé ìkọ̀kọ̀ wa sínú ìṣòro. Nítorí náà mo máa ń gbà, mo máa ń gba ìgbésẹ̀ púpọ̀ láti dáàbò ayé ìkọ̀kọ̀ mi lórí Íńtánẹ́ẹ̀tì. Kọ́kọ́, kókó àkọ́kọ́ ni pé mo ní, mi ò máa ń fi gbogbo, mi ò máa ń fi gbogbo ìtàn ara mi sí títà lórí ayélujára bí àpẹẹrẹ, mi ò, mi ò máa, mo máa ń gbin nọ́mbà fóònù mi, adrẹ́ẹ̀sì ilé mi tàbí ìlú tí mo ń gbé lọ́nà tí gbogbo ènìyàn lè rí. Mo mọ̀ pé bí mo bá ṣe, àwọn ènìyàn tí mo lè mọ̀ lè lo ìtàn yẹn láti ṣe, ṣe mí ní ibi. Ekéjì ni pé mo máa ń lo ọ̀rọ̀ àṣínà, nǹkan táa lè pè ní pàṣwọ́ọ̀dù tó lágbára kí í ṣe ọ̀rọ̀ róńbì one two three four. Dípò bẹ́ẹ̀, mo máa ń dà àpọ̀ lẹ́tà nílá, lẹ́tà kékeré, nọ́mbà àti àmì àlámọ̀rí, àlámọ̀rí. Mo tún ń yí ọ̀rọ̀ àṣínà mi padà lẹ́ẹ̀kọ̀kan kí mo máa, kí ó má bá rọrùn fún ẹlòmíràn láti wọlé sí àkọọ́lẹ̀ mi. Ikẹta, mo máa ń sọ̀rọ̀ pẹ̀lú ohun tí mo tẹ̀ lórí. Mo máa ń tẹ, tẹ lórí ìjàpọ́ tí mo kọ ibi tí ó ti wà. Ní ìbàmi àwọn ìjàpọ̀ bẹ́ẹ̀ lè jẹ́ ẹ̀tàn, wọ́n sì lè jẹ́ ti ìtàn ara ẹni wa. Torí náà mo máa ń ṣàyẹ̀wò dáadáa kí n tó lè lo ohun, ohunkóhun. Ẹ̀kẹta, mo máa ń ṣèṣò ayé ìpamọ́ privacy setting lórí àwọn app àti àwọn eré ayélujára tí mo ń lọ. Mo máa ń yọ ẹni tí ó lè rí àwòrán mi, ẹni tí ó lè fi ìránṣẹ́ sí mi àti ẹni tí ó lè tẹ̀lé mi. Ìyẹn ràn mí lọ́wọ́ láti ṣàkóso ẹni tí ó ní ààyè sí ìgbésí ayé mi. Ni ìparí, dáàbò bo ayé ìkọ̀kọ̀ wa lórí Íńtánẹ́ẹ̀tì jẹ́ ojúṣe fún ara wa. Bí a bá sọra nínú ohun ta n pé bí a ṣe ń lo ọ̀rọ̀ àṣínà tó dára àti bí a ṣe ń ṣàkóso ayé ìpamọ́ wa, a lè lo Íńtánẹ́ẹ̀tì ní àlàáfíà láì fi ara wa sínú ẹ̀rù. Ìyẹn ni bí mo, mo ṣe máa ń dáàbò ayé ìkọ̀kọ̀ mi lórí Íńtánẹ́ẹ̀tì.

Ṣé o máa ń kọ ìròyìn níbi iṣẹ́? Bẹ́ẹ̀ni, mo máa ń kọ ìròyìn níbi iṣẹ́ mi kí n tó parí ọjọ́ iṣẹ́ kankan. Mo máa ń kọ gbogbo ohun tí mo ṣe jọ sínú ìròyìn. Ìròyìn yìí ràn mí lọ́wọ́ láti ṣàlàyé ohun tí mo ṣe, ìṣòro tí mo pàdé àti bí mo ṣe n yanjú wọn. Ó tún ń jẹ́ kí alákòóso mi mọ ohun tó ń lọ dáadáa àti ibi tí a tún lè ṣe àtúnṣe. Kíkọ ìròyìn tún kọ mí láti jẹ́ oníṣọ́ṣọ́na, oníronú àti ẹni tó mọ bí a ṣe ń ṣètò iṣẹ́. Nípa bẹ́ẹ̀, iṣẹ́ wa máa ń lọ dáadáa, gbogbo wa sì máa ń lóye ara wa dáadáa níbi iṣẹ́.

Oúnjẹ wo ni o mọ̀ bí a ṣe ń se dáadáa? Oúnjẹ kan tí mo mọ̀ bí a ṣe ń ṣe dáadáa ni ìrẹsì àti ẹ̀fọ́ rírọ̀ pẹ̀lú ẹran. Lati ìgbà tí mo wá lọ́mọdé ni mo ti n rí ìyá mi n ṣe oúnjẹ yìí. Mo ti kọ́ ẹ̀kọ́ lọ́wọ́ rẹ̀ díẹ̀ díẹ̀ títí di àsíkò tí mo fi ń mọ dáadáa fún ara mi. Lónìí mo lè ṣe, mo lè ṣe láìní ìṣòro kankan. Nígbà tí mo bá fẹ́ bẹ̀rẹ̀ mo máa kọ́kọ́ pèsè gbogbo nǹkan tí mo, tí mo nílò. Mo máa ń fọ ìrẹsì mi dáadáa mo sì fi si sílé. Lẹ́ẹ́yi nà mo máa ń fọ ẹran mi, fọ àlùbọ́tà àti iyọ̀ àti oríṣiríṣi túwárì sínú rẹ̀. Mo sì, mo sì jẹ́ kó jinná dáadáa. Nígbà tí ẹran bá ti rọ, mo máa yọ omi rẹ̀ díẹ̀ sílẹ̀ fún bíbọ ìrẹsì. Fún ẹ̀fọ́, mo máa ń fọ ẹ̀fọ́ dáadáa. Mo máa ń gé wọn kéékèèké. Mo tún máa ń ṣe ata, àlùbọ́tà àti ata rodo pọ̀n. Mo fi epo pupa sínú rẹ̀. Mo máa ń jẹ́ kó dín. Lẹ́ẹ́yi nà mo máa ń fi ẹran tí àti ẹja sínú rẹ̀. Mo sì, mo sì fi ẹ̀fọ́ kun ní kẹ́hìn. Mo máa jẹ́ kó jó díẹ̀ kí gbogbo adùn lè dàpọ̀. Nípa ìrẹsì, mo máa ń lo omi ẹran tí mo ti ṣe sílẹ̀. Mo máa ń fi ìrẹsì sínú rẹ̀. Mo sì jẹ́ kó jinná títí yóò fi rọ dáadáa. Nígbà tí mo bá parí mo máa ń pèsè rẹ̀ pẹ̀lú ẹ̀fọ́ rírọ̀ àti ẹran. Mo fẹ́ran oúnjẹ yìí gan nítorí pé kì í ṣe pé ó dùn, kì í ṣe pé ó dùn nìkan, ó tún ń fún ara ní agbára. Ìdí nìyẹn tí mo fi ń gbìyànju láti sè é dáadáa ní gbogbo ìgbà. Nígbà mi mo máa ń pe àwọn ọ̀rẹ́ mi wá jẹun. Wọn, wọ́n sì máa ń yí mi lórun pé oúnjẹ mi dùn. Ní ìparí, mo lè ṣe pé ìdáná jẹ́ ọgbọ́n kan tí yóò ṣe pàtàkì nínú ìgbésí ayé. Nípa kíkọ ẹ̀kọ́ bí a ṣe ń se oúnjẹ dáadáa, a lè tọ́jú ara wa, a sì lè mú inú wa, àwọn, àwọn mi dùn pẹ̀lú oúnjẹ wa.

Kí ni àádùn tí o fẹ́ràn nínú ice cream? Àádùn ice cream tí mo fẹ́ràn jù lọ ni vanilla. Láti ìgbà tí mo wà ní ọmọdé ni mo ti bẹ̀rẹ̀ sí fẹ́ràn àádùn yìí. Ni gbogbo ìgbà tí a bá ra ice cream nílé wa, mo máà ń yá vanilla. Kì í ṣe pé nítorí pé ó dùn nìkan o, ṣùgbọ́n nítorí pé ó ní ìtura àti ìtẹ́lọ́rùn tó mún inú mi balẹ̀. Ohun tí mo fẹ́ràn jù lọ nípa vanilla ni pé ó rọrùn kò sí lágbára jù. Nígbà tí mo bá jẹ ẹ, mo máa rí pé àádùn rẹ̀ ó wọn inú mi díẹ̀ díẹ̀, ó sì ń dùn díẹ̀ nínú ọkàn. Nígbà tí oru bá pọ̀ gan an, vanilla ice cream máa ń ràn mí lọ láti tú ara mi kí n sì rí ìtùnú. Mo tún fẹ́ràn vanilla nítorí pé ó lè ba oríṣìíríṣìí ǹkan mi lò. Nígbà mi mo máa ń jẹ ẹ pẹ̀lú àkàrà òyìnbó, biscuit tàbí èso bíi banana àti strawberry. Gbogbo apapọ̀ máa ń jẹ́ kí àádùn rẹ̀ pọ̀ síi kí sì n rí ìré tó tún ní gbogbo ìgbà tí mo bá jẹ ẹ. Ní àfikún, vanilla ice cream tún máa ń mú kí n rántí ìgbà ìkókó mi. Mo máa ń rántí pé nígbà tí a bá lọ sí ọjà tàbí ibi ìrínájo pẹ̀lú àwọn ẹbí, bàbá tàbí ìyá mi a máa n ra ice cream fún wa. Nígbà yẹn, mo máa ń yán vanilla lọ́pọ̀ ìgbà. Ìrántí yẹn máa ń mú ayọ̀ wá sí ọkàn mi títí di òní. Mo mọ̀ pé ọ̀pọ̀ ènìyàn fẹ́ràn chocolate, strawberry tàbí àádùn mi, ṣùgbọ́n fún mi vanilla dà jù pé ó dà jù lọ. Ó jẹ́ àádùn tí kì í rẹ́ni lẹ́rù, tí kì í sì fi sí ẹni kan jù, ó ń jẹ́ kí n rí ìtẹ́lọ́rùn gidi ní gbogbo ìgbà tí mo bá jẹ ẹ. Ní ìparí, mo lè sọ pé àádùn ice cream tí a bá fẹ́ràn lè sọ púpọ̀ nípa wa. Fún èmi, vanilla ń fihàn pé mo fẹ́ràn ìrọ̀rùn, ìtùnú àti ìdákéje. Ní gbogbo ìgbà tí mo bá rí vanilla ice cream, inú mi máa ń dùn mo sì máa ń rántí pé ìgbésí ayé lè dùn bí a bá mọ bí a ṣe ń rí ayọ̀ nínú nkankan kékeré.

Ṣé o féràn oúnjẹ tó ní ata? Bẹ́ẹ̀ni, mo féràn oúnjẹ tó ní ata gan. Ni ìgbésí ayé mi, ata kìí ṣe kí kù kan sọsọ nínú oúnjẹ; ó tún jẹ́ àpá kan àṣà àti ìdánimọ̀ wa gẹ́gẹ́ bí ọmọ Yorùbá. Nígbà tí a bá sọ pé oúnjẹ kan dára, a máa sọ pé ó ní adùn, ó tún ní ata tó dáa. Èyí fihàn pé ata jẹ́ ohun pàtàkì nínú ìtẹ́lọ́rùn wa nípa oúnjẹ. Ni ilé wa, láti ìgbà tí mo wà ní kékeré, a ti kọ́ mi láti jẹ oúnjẹ tó ní ata díẹ̀díẹ̀. Ni ìbẹ̀rẹ̀, ata máa ń gbóná gan lórí ahọn mi, mo tún máa ń mú òmi lọ́pọ̀lọpọ̀. Ṣùgbọ́n bí àkókò ṣe ń lọ, mo ń bẹ̀rẹ̀ síi mọ ìtọ́ra ata. Mo sì ní pé ata ń jẹ́ kí oúnjẹ dùn síi. Nígbà yí tí oúnjẹ bá kí i ní ata rárá, tí oúnjẹ tí kò bá ti ní ata rárá, mo ní jẹ. Ọ̀pọ̀ oúnjẹ Yorùbá ni a kò lè fojú inú, fojú inú àwọn inu wo láìsí ata. Bí àpẹẹrẹ, àmàlà àti gbẹ́gìri, ẹ̀bà àti ọbẹ̀ ẹ̀gúsí, iyán àti ọbẹ̀ ilá tàbí póúndó iyàn àti ọbẹ̀ ẹ̀fọ́ rírò. Gbogbo àwọn oúnjẹ wọ̀nyí ó máa ń dùn lati lo ún jùlọ tí ata bá ti wà nínú àwọn ọbẹ̀ wọn. Ata ń fún ọbẹ̀ ní ìtura, ó ń jẹ́ ká ri pé a ń jẹ́ òun gidi. Kí nídìí ti mo féràn ata? Ọ̀kan lára ìdí ni pé ata mú ku, on mu kí ahọn mi jí. Nígbà tí mo má jẹ ata, mo máa ń rí pé gbogbo mimi, gbogbo adùn mi nínú oúnjẹ yẹn ó jáde dáadáa. Ata mú kí kóró, iyọ̀ àti ìtútù àwọn ohun èlò míìran kedere. Nísòkí, ata n jẹ́ kí oúnjẹ má n, ata n jẹ́ kí oúnjẹ má bàjẹ́ lórí ahọn. Ìdí kejì ni pé ata tún fún àfààní fún ìlera. Wọ́n máa ń sọ pé ata ń ran ara lọ́wọ́ láti tú ìrora díẹ̀, ó sì ń jẹ́ kí ẹ̀jẹ̀ rìn dáadáa nínú ara. Bí ó tilẹ̀ jẹ́ pé a kọ gbọdọ̀ jẹ ata ju àdáni lọ, ṣùgbọ́n díẹ̀ ata nínú oúnjẹ lè jẹ́ ohun rere fún ara. Síbẹ̀, mo féràn ata tó pọ̀jù. Ata tí ò bá pọ̀jù ó lè jẹ́ kí oúnjẹ kún fún ìgbóná tó máa ń jo ẹ̀ni lẹ́nu. Nítorí náà, mo féràn ata tó wà láàrin, kì í se pé kò gbóná jù, kì í se pé kì í se pé kò tútù jù. Ní gbogbo rẹ̀, mo lè sọ pé mo féràn oúnjẹ tó ní ata torí pé ó jẹ́ àpá kan àṣà wa, ó ń jẹ́ kí oúnjẹ dùn sí i, ó su ń fún mi ní ìtẹ́lọ́rùn nígbà tí mo bá ń jẹ́un. A Ata jẹ́ bí ọ̀rẹ́ kan fún oúnjẹ. Bí kò bá sí, oúnjẹ á dàbí ẹni pé nǹkan ṣọnù nínú rẹ̀. Nítorí náà bẹ́ẹ̀ ni mo féràn oúnjẹ tó ní ata, ṣùgbọ́n mo féràn rẹ̀ ní iwo, ìwọ̀ntúnwọ̀nsí.

Ṣé o ní ìrọ́ra nígbà tí o bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn? Bẹ́ẹ̀ni, ní ọ̀pọ̀ ìgbà mo máa ń ní ìrọ́ra àti ìbánilórúkọ nígbà tí mo bá fẹ́ sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn. Kò rọrùn fún mi láti dúró síwájú ọ̀pọ̀ ènìyàn kí n sì ń sọ ohun tí mò rọ̀lọ́kàn mí. Nígbà mi ọkàn mi máa ń lù gan, ohùn mi máa ń tutù. Ìdí pàtàkì tí mò ń fi ń ri ìṣòro yìí ni pé mò ń bẹ̀rù pé àwọn ènìyàn lè ṣe, lè ṣe mi níyà, tàbí pé wọ́n le rò mí pé mi ò tú mọ ohun tí wọ́n ń sọ. Nígbà mi mo tún rò pé, bóyá kò ní sọ ọ̀rọ̀ rẹ dáadáa tàbí pé kò ní rí ọ̀rọ̀ tó pé sílẹ̀. Síbẹ̀ mò tún mọ̀ pé irú ìbánilórúkọ yìí jẹ́ ohun tí ọ̀pọ̀ ènìyàn, ọ̀pọ̀ ènìyàn ní. Kò dá mi lójú pé èmi nìkan ni kí n tó mọ bẹ́ẹ̀, mo máa rò pé ìṣòro mi nìkan. Ṣùgbọ́n nígbà tí mo bá gbọ́ àwọn mìíràn, mo rí i pé ọ̀pọ̀ ènìyàn tún ń bẹ̀rù bí mo ṣe ń bẹ̀rù. Láti dín ìróyà yìí kú mo ti ń gbìyànjú àwọn ohun kan kan. Àkọ́kọ́ ni pé mo máa ń múra dáadáa ṣáájú kí n tó sọ̀rọ̀. Mo máa ń kọ ohun tí mò fẹ́ sọ sílẹ̀, mo tun máa ń ko, mo sì máa ń ka lọ́pọ̀ ìgbà. Èyí ń jẹ́ kí ní ìgboyà díẹ̀ sí i. Ẹ̀kẹjì ni pé mò ń gbìyànjú láti ṣe ìmúra ẹmí. Mo máa ń mí ẹ̀mí dínlẹ̀ kí n tó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀. Nígbà tí mo bá ń mí ẹ̀mí dínlẹ̀, ọkàn mi, ọkàn mi máa ń balẹ̀ diedie, ìbànújẹ́ sì máa ń dínkú. Ẹ̀kẹta ni pé mò máa ń rántí pé àwọn ènìyàn tí, tí mò ń sọ̀rọ̀ sí wọn jẹ́ ènìyàn bí i tèmi. Wọ́n kì í, wọ́n kì í ṣe ẹ̀dá mi, wọ́n tún ní àtìsẹ̀, wọ́n tún sì, wọ́n tún sì le bẹ̀rù nígbà mi. Nígbà tí mo bá rántí èyí, ìbẹ̀rù mi máa ń, máa ń dínkú. Ní ìkẹ, ní ìkẹkẹ, mo ti ń rí ìyípadà bó ti lè jẹ́ pé mo sì ń ní ìrọ́ra díẹ̀ nígbà tí mo bá fẹ́ sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn ṣùgbọ́n kò dàbí ti tẹ́lẹ̀ mọ́. Mo sì ń kọ bí mo ti lè ní ìgboyà sí i. Mo sì ń kọ bí mo lè sọ ohun tí mo rò lọ́kàn mi láìbẹ̀rù púpọ̀. Ní ìparí, mo lè sọ pé bẹ́ẹ̀ni mo ní ìrọ́ra nígbà tí mò ń bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn ṣùgbọ́n mo tún mọ̀ pé, mo tún mọ̀ pé ó lè ṣiṣẹ́ lórí ẹ̀ pẹ̀lú àdúrà, ìmúra àti ìfaradá. Mo gbàgbé, mo gbàgbọ́ pé ọjọ́ kan mó máa lè dúró níwájú ọ̀pọ̀ ènìyàn kí n sọ̀rọ̀ pẹ̀lú ìgboyà àti ìtelọ́rùn.

Ṣé o máa ń wọ fìlà? Bẹ́ẹ̀ni, mo máa ń wọ fìlà lọ́pọ̀lọpọ̀ ìgbà. Páapaà jùlọ nígbà tí òyin bá n lankan lagan. Fìlà máa ń ràn mí lọ láti dá ojú mi bó kí òòrùn má bà bá jẹ mí lójú tàbí lórí. Nígbà mi mo tún máa ń wọ fìlà nítorí àṣà àti ẹ̀wà. Ó jẹ́ kí ń ran iri dáadáa ó sì fún mi ní ìtẹ́lọ́rùn. Mo tun ní fìlà oríṣiríṣi, díẹ̀ jẹ́ fìlà aṣọ, díẹ̀ jẹ́ fìlà bàtàbàtà. Nígbà tí mo bá ń lọ sí ibi ìdárayá, mo máa ń wọ, wọ fìlà tó rọrùn tí yóò jẹ́ kí, kí afẹ́fẹ́ lè wọ̀ mí, wọ̀ mí. Ṣùgbọ́n tí mo bá ń lọ sí ayẹyẹ tàbí ìpàdé pàtàkì, mo máa ń yán fìlà tó dára tí ó ti, tó bá aṣọ tí mo wọ̀. Ni agbègbè Yorùbá, fìlà tún ní ìtàn àti ìtumọ̀ tirẹ̀. Àwọn àgbà máa ń wọ fìlà gẹ́gẹ́ bí àmìn ìbọ̀wọ̀ àti ọlá. Nítorí náà nígbà tí mo bá wọ fìlà kì í ṣe pé mo kàn fẹ́ dáradáa nìkan ṣùgbọ́n mo fẹ́, mo tún, mo tún fi àṣà àti ìbọ̀wọ̀ hàn. Ni kukuru, mo fẹ́ràn láti wọ fìlà nítorí pé ó ń dá mi laábọ, ó ń jẹ́ kí ń rí, ó ń jẹ́ kí ń rí dáadáa ó sì ń jẹ́ kí n ní ìgboyà. Fìlà jẹ́ àpakàn pàtàkì nínú ìgbésí ayé mi.

Ṣé o ní orúkọ ìna gíje? Bẹ́ẹ̀ni, mo ní orúkọ ìna gíje. Àwọn ọ̀rẹ́ àti ẹbí mi ló máà ń pè mí ní orúkọ ìna gíje yìí dá lórí ìwà àti bí mo ṣe ń huwà. Nígbà tí mo bá wà kékeré, mo máa rìn púpọ̀, mo sì fẹ́ràn láti rán àwọn ènìyàn lọ́wọ́. Nítorí èyí àwọn ọ̀rẹ́ mi bẹ̀rẹ̀ sí n pè ní orúkọ ìna gíje kan to túmọ̀ sí ìtẹ́lọ́rùn àti ìrànlọ́wọ́. Nígbà tí mo bá wà nílé, àwọn arákùnrin àti arábìnrin mi máa ń lo orúkọ ìna gíje yìí, ó sì ń jẹ́ kí inú, inú dídùn. Ní ilé ẹ̀kọ́ tàbí níbi iṣẹ́ díẹ̀, díẹ̀ lára àwọn ènìyàn tó ń mọ̀ mí sí orúkọ yẹn kò kan jẹ́ orúkọ lásán. Ó rántí mi nípa ẹni tí mo jẹ́ àti ohun tí mo fẹ́ jẹ́ nínú ìgbésí ayé. Mo rántí pé ní ìgbà kan mo rònú pé kí n dáwọ́ orúkọ ìna gíje yìí dúró, ṣùgbọ́n mo rí pé ó ti di apákan mi. Ó ń fún mi ní ìgboyà àti ó sì ń jẹ́ kí n mọ̀ pé àwọn ènìyàn rí ìyì rere kan nínú, nínú mi. Nítorí náà, mo ti gbá gẹ́gẹ́ bí apákan ìdánimọ̀ mi. Ní kúrukuru, bẹ́ẹ̀ni mo ní orúkọ ìna gíje, mo sì fẹ́ràn rẹ̀ nítorí pé ó ń, ó ń sọ ìtàn dí díẹ̀ nípa mi. Ó tun jẹ́ kí n rántí pé ìwà rere ni a dá orúkọ ẹni.

Ṣé o ní káàdì iṣẹ́? Ẹ̀káabọ̀ gbogbo ènìyàn, lónìí mo fẹ́ bá yín sọ̀rọ̀ lórí kọ́kọ́ kókó ọ̀rọ̀ kan tó ṣe pàtàkì gan nínú ayé iṣẹ́ àti ìbánisọ̀rọ̀. Ìbéèrè ni pé, ṣe o ní káàdì iṣẹ́? Kaadi iṣẹ́ jẹ́ kẹ̀kẹ́, ó jẹ́ kéékèèké pẹlẹbẹ tí a fi orúkọ wa, iṣẹ́ wa àti àlàyé ìbánisọ̀rọ̀ wa sí. Ó lè ní orúkọ, nọ́mbà fóònù, íméèlì àti orúkọ ilé iṣẹ́. Kaadi iṣẹ́ kì í ṣe iṣẹ́ ìṣeré, ó jẹ́ ẹ̀yìn ìṣe pàtàkì tó ń ṣí ilẹ̀kùn sí àǹfààní tuntun. Nígbà tí ènìyàn bá bí ọ pé ṣe o ní káàdì iṣẹ́, o tún mọ̀ si pé wọ́n ní ìfẹ́ sí iṣẹ́ rẹ tàbí wọ́n fẹ́ bá ọ ti iṣẹ́ pọ̀ lọ́jọ́ iwájú. Bí o bá ní káàdì, o lè yọ jáde fún wọn, wọn ti rántí rẹ̀ roún. Ní ayé òde òní, ọ̀pọ̀ ọpọ ènìyàn mọ̀ pé ìbánisọ̀rọ̀ ṣe pàtàkì ju ohunkóhun lọ. Kaadi iṣẹ́ ọ̀ ń jẹ́ kó rọrùn fún ẹlòmíràn láti rí ọ, láti gbẹ́ tàbí láti kọ̀ ọ́ tí ọ. Ó ń fihàn pé o jẹ́ ẹni tí ó ṣe tán láti ti iṣẹ́, ẹni tó ní ìlànà àti ẹni tó mọ ìyára rẹ̀. Fún àpẹẹrẹ bí o bá jẹ́ onímọ̀ ẹ̀rọ, onísọ̀wọ́, olùkọ́ alátakọ iṣẹ́ ọnà tàbí ẹni tó ń wá iṣẹ́, káàdì iṣẹ́ lè jẹ́ ọ̀nà kan tó rọrùn láti fi ara rẹ hàn sí ayé. Níbi ìpàdé iṣẹ́ tàbí ayẹyẹ kan, o lè pàdé ẹni kan tó lè yí ìgbésẹ̀ ayé rẹ padà. Ṣùgbọ́n bí o bá kò bá ní káàdì, àǹfààní yẹn lè sọnù. Kaadi iṣẹ́ tún ń kọ wá ní pé ìtẹ́lọ́rùn. Nígbà tí o bá fún ẹlòmíràn káàdì rẹ, ó ń sọ pé èmi jẹ́ ẹni tí mo mọ ohun tí mò ń ṣe, mo sì sí ìbáṣepọ̀ tuntun. Mo tún ń kọ pé káàdì iṣẹ́ kì í ṣe fún àgbàlagbà nìkan. Àwọn ọ̀dọ́ tún ní rẹ̀. Bí o bá jẹ́ akẹ́kọ̀ọ́, o lè ní káàdì tí ó fi hàn ohun tí òun ń kẹ́kọ̀ọ́ àti ohun tí ó fẹ́ ṣe lọ́jọ́ iwájú. Èyí lè ran lọ́wọ́ láti olùrànlọ́wọ́, olùkọ́ tàbí olùdámọ̀ràn.

Báwo ni o ṣe máa ń múra sílẹ̀ fún ìpàdé pẹ̀lú oníbàárà? Bí mo ṣe ń múra sílẹ̀ fún ìpàdé pẹ̀lú oníbàárà jẹ́ àpakàn pàtàkì nínú iṣẹ́ mi. Ìpàdé kì í ṣe pé ká pàdé nìkan ṣùgbọ́n ó jẹ́ àkókò láti fihàn pé a ṣètò àdẹ̀mọ́ ohun tí a ń ṣe, a sì bọ̀wọ̀ fún ẹni táa bá fẹ́ bá ti iṣẹ́. Igbésẹ̀ àkọ́kọ́ tí mo máa ń gbà ni ìwádìí. Ṣáájú ìpàdé, mo máa ń kẹ́kọ̀ọ́ nípa oníbàárà, ta ni wọ́n jẹ́, iṣẹ́ wọn ṣe àti ìṣòro wọn, wọ́n fi kẹ́hàn lọ́wọ́. Èyí jẹ́ kó rọrùn fún mi láti mọ ohun tí mo yẹ kí n sọ àti bí mo, bi mo ṣele fún wọn ní ojú tútù tó dára. Lẹ́yìn ìwádìí, mo máa ń ṣètò ẹ̀rọ ìró inú mi. Mo kọ́ àwọn àkọ́rí pàtàkì tí mo fẹ́ sọ sílẹ̀. Mi ò fẹ́ ko fẹ lọ sí ìpàdé láì mọ ohun tí mo fẹ́ bá oníbàárà sọ̀. Nípa bẹ́ẹ̀, mo lè sọ̀rọ̀ dáadáa kí n sì má ba àlọ́rọ̀ lọ́rọ̀ ọ̀sán. Igbési mi ni mímura ara mi, mo ri Mo rí ìjá ju pé mo wọ aṣọ tó mọ́, tó bó fín mú tí yóò sì jẹ́ kó hàn pé mo jẹ́ ẹni tó mọ̀kan. Bí a ṣe ń hàn lójú ara wa le jẹ́ kó rọrùn fún oníbàárà wa láti gbà wá gbọ́. Mo tún máa ń ṣe àdánwò ìṣòro mi nígbà tí mo máa ń kọ́kọ́ sọ ohun tí mo fẹ́ sọ nínú ọkàn mi tàbí níwájú ìjìkí. Èyí ràn mí lọ́wọ́ láti mọ ibi tí mo yẹ kí ń tún ṣe kí ohùn mi ṣì lè jáde kó má dà si tàbí ẹni bí mo ń ka lórí ìwé. Ni ọjọ́ ìpàdé, mo dé kíákíá dé ṣáájú àkókò fihàn pé mo bọ̀wọ̀ fún àkókò oníbàárà. Nígbà tí a bẹ̀rẹ̀ ìpàdé, mo máa ń fetí sí wọn dáadáa. Kì í ṣe pé kí n sọ̀rọ̀ nìkan ṣùgbọ́n kí n gbọ ohun tí wọ́n ń sọ kí n sì dáhùn gẹ́gẹ́ bí ohun tí wọ́n nílò kan. Ni ìparí bí mo ṣe máa ń múra sílẹ̀ fún ìpàdé pẹ̀lú oníbàárà ni ìwádìí, ìṣètò, mímura dáadáa, àdánwò ìṣòro àti ìbọ̀wọ̀ fún àkọ́kọ́ àti ẹ̀rọ wọn. Gbogbo yìí pọ̀ jọ ni yóò jẹ́ kó rọrùn fún mi láti ṣàṣeyọrí nínú ìpàdé kí oníbàárà ní ìtẹ́lọ́rùn.

Ṣé o máa ń ṣe ìmújojúwọn software rẹ? Lónìí mo fẹ́ sọ ọ̀rọ̀ nípa àṣà kan tó ṣe pàtàkì gan nínú ìgbésí ayé wa lórí ẹ̀yọ ayélujára, ìmújójúwọn software, iyẹn ni software update. Ìdáhùn mi ni pé bẹ́ẹ̀ni mo máa ń ṣe, mo tún máa ń gbà pé ó ṣe pàtàkì púpọ̀. Kí ni ìmújójúwọn software? Ìmújójúwọn software túmọ̀ sí pé a ń jẹ́ kí àwọn app, fóònù tàbí kọ̀ǹpútà wa gbẹ wa gbà àtúnṣe tuntun láti ọ̀dọ̀ àwọn tó dá a sílẹ̀. Àtúnṣe yìí lè jẹ́ fífi àti ṣíṣe kúrò, fífi ààbò kun tàbí kí ó mú ẹ̀rọ ṣíṣe yára yára àti dáadáa si. Ìdí tí mo fẹ́, ìdí tí mo máa ń ṣe ìmújójúwọn ni pé ìdí àkọ́kọ́ ni ààbò ayé Internet ó kun fún ẹ̀rù. Bí a kò bá ṣe update, àwọn ọlọ́jẹ̀ tàbí àwọn oníjìbìtì la lè rí ààyè wọ inú fóònù tàbí kọ̀ǹpútà wa. Ìmújójúwọn dá o un da wa láàbò kúrò lọ́wọ́ àwọn ẹ̀rù bẹ́ẹ̀. Ìdí keji ni pé ó mú kí ẹ̀rọ ṣíṣe dáadáa. Nígbà mii app kan lè máa di tàbí fóònù rẹ lè lọ à. Sùgbọ́n lẹ́yìn update ohun gbogbo a máa ń tíṣẹ́ rọrùn sí i. Ìdí kẹ́ta ni pé a máa ń rí ohun tuntun. Àwọn ilé iṣẹ́ máa ń fi àfààní tuntun kun app bí i botìní tuntun, ìrísí tuntun tàbí ìmúlò tuntun tó máa jẹ́ kí isẹ́ wa rọrùn. Àpẹẹrẹ nínú ìgbésí ayé mi, ní ìrírí sí ara mi, mo ti rí pé nígbà tí mo fe ṣe update phone mi ṣe update fóònù mi npẹ, ó máa ń dí, ó máa ń fa wàhálà. Sugbọn nígbà tí mo bẹ̀rẹ̀ sí í máa ṣe ìmújójúwọn lọ́pọ̀lọpọ̀, mo rí pé fóònù mi ó dẹ̀ ṣiṣẹ́ yára yára. Bá ti ń gbé sí i, app kò sì ń fọ́ mọ́. Àwọn ìṣòro tí ènìyàn lè ní pẹ̀lú update. Ó dàjú pé àwọn ènìyàn kan fi ṣe update torí pé wọ́n bẹ̀rù pé yóò gba data wọn pọ̀ tàbí pé yóò gba àkókò púpọ̀ tàbí pé fóònù wọn ti dàgbà. Ṣugbọn ó dára ká mọ̀ pé bí a ṣe lẹ̀ lọ́jọ́ tí a bá ní Wi-Fi a lè yàgò fún jíjẹ data, àtún lè ṣe nígbà tí a kò bá nílò fóònù púpọ̀.

Kiní o máa ń ṣe nígbà tí o bá dúró dè, dúró dè ǹkan? Nígbà tí mo bá dúró dè ǹkan, mo máa ń lọ, mo kàn ń lo àkókò náà dáadáa. Mo lè ka ìwé, kọ ǹkan tuntun lórí fóònù mi, tàbí rorì ara mi nípa ohun tí mo fẹ́ sọ, mo fẹ́ ṣe lọ́jọ́ iwájú. Nígbà mii mo tún máa ń gbàdúrà tàbí fèsì sí orin láti jẹ́ kí ọkàn mi balẹ̀. Ídí ni pé o, ìdí ni, ìdí ni pé mi ò fẹ́ jẹ́ kí àkókò ṣófo. Ta bá fẹ́, mo, ta ba fs, tí o bá fẹ́ mo lè kọ, mo lè kọ ìdáhùn mi tí ó kúru tàbí tí ó gùn jù tàbí tí ó dà lórí ìgbésí ayé sílẹ̀ gangan.

Kí ni àwọn ohun tó fẹ́ràn lórí pizza? Lónìí, mo máa sọ̀rọ̀ nípa àwọn ohun tí mo fẹ́ràn lórí pizza. Pizza jẹ́ ọ̀kan lára àwọn oúnjẹ tí mo fẹ́ràn gan, nítorí pé ó rọrùn láti jẹ, ó sì le ní oríṣìíríṣìí àádùn. Ohun tí mo mú pizza dára jùlọ ni pé ẹnikẹ́ni lè yan ohun tó yọ wá lórí rẹ̀ gẹ́gẹ́ bí i ìfẹ́ rẹ̀. Ohun àkọ́kọ́ tí mo fẹ́ràn lórí pizza ni ẹran. Mo máa ń fẹ́ràn adìẹ, ẹran màlúù àti sausage lórí pizza. Wọ́n ń fún pizza ní àádùn púpọ̀, wọ́n sì ń jẹ́ kó dùn. Nígbà tí mo bá rí pizza, tí ó kún fún ẹran, inú mi maa n dùn nítòrí mo mọ̀ pé yio dùn gan. Ohun kejì tí mo fẹ́ràn ni wáìnì kan sí. Lóòtọ́, pizza kò le bẹ́ bí kò bá sí wá ǹkan sí. Wá n kan sí tútù ń bẹ bí a ṣe ń fa pizza yà mí lẹ́nu, ó sì ń jẹ́ kó dá lójú àti lórí àwọ̀n. Ni gbogbo ìgbà mo kàn án, mo fẹ́ kí wá n kan sí pọ̀ lórí pizza mi. Ohun kẹta tí mo fẹ́ràn ni ata ilé òyìnbó pepperoni. Pepperoni máa ń jẹ́ kó ní àádùn díẹ̀ tó tutù àti kéékèèké gbígbóná. Kò gbóná dùn, ṣùgbọ́n ó ń jẹ́ kó dùn gan an. Nígbà tí mo bá jẹ́ pizza tí pepperoni wà lórí rẹ̀, mo máa ń rí pé àádùn rẹ̀ yàtọ̀ sí mìíràn. Mo sì ń fẹ́ràn ẹ̀fọ́ àti èso ilé ayé lórí pizza bí i àlùbọ́sà, tòmátì àti ata ilẹ̀ aláwọ̀ ewé. Wọ́n ń jẹ́ kó dára lójú, wọ́n sì ń fún un ní àádùn tuntun kí pizza má bà jẹ́ kí ń kọ ẹran nìkan. Mo fẹ́ kí ẹ̀fọ́ tún wà lórí rẹ̀. Ní ìparí, ohun tí mo fẹ́ràn lórí pizza ni ẹran, wáìnì kan sì, pepperoni àti ẹ̀fọ́. Gbogbo wọ́n jọ ni wọ́n jẹ́ kó dùn, kò sì jẹ́ oúnjẹ tí mo le jẹ́ lọ́pọ̀ ìgbà láì rẹ́. Pizza jẹ́ oúnjẹ tí mo fẹ́ràn gan papọ̀ jùlọ nígbà tí mo bá rí pé a se é pẹ̀lú àwọn ohun tí mo fẹ́ràn lórí rẹ̀.

Ṣé o máa ń wo àwọn ètò tẹlifíṣàn? Lónìí, mo máa sọ̀rọ̀ nípa bóyá mo máa ń wo àwọn ètò tẹlifíṣàn tàbí bẹ́ẹ̀ kọ́. Nítòótọ́, mo máa ń wo tẹlifíṣàn ṣùgbọ́n kì í ṣe lójoojúmọ́. Ní ìbàmi, mo fẹ́ràn láti wòó rẹ̀ lákọkọ ìsinmi tàbí ní alẹ́ lẹ́yìn tí mo bá ti parí iṣẹ́ ọjọ́ mi. Àwọn ètò tí mo fẹ́ràn láti wòò jù lọ ni ìròyìn, eré oníṣẹ́ àti ètò ẹ̀kọ́. Ìròyìn ń jẹ́ kí èèyàn mọ ohun tó ń sẹ́lẹ̀ ní orílẹ̀dè mi àti ní ayé káàkiri. Nípa bẹ́ẹ̀ mó lè mọ ìgbésí ayé ìṣẹ̀lù àti ìdàgbàsókè tí ń lọ. Mo tún fẹ́ràn láti wo àwọn eré oníṣẹ́ nítorí pé wọ́n jẹ́ kó rọrùn fún mi láti sinmi. Nígbà tí mo bá wo eré kan tí ó dára, inú mi máa ń dùn, mo sì máa ń gbàgbé ìṣòro díẹ̀. Àwọn eré wọ̀nyí tún máa ń kọ́ mi nípa ìwà èèyàn, ìbáṣepọ̀ àti ìgbésí ayé. Mo máa ń mọ àwọn ètò tí ń kọ́ wa nípa ìlera, iṣẹ́, ìmọ̀ ẹ̀rọ àti àṣà Yorùbá. Wọ́n ń jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ mi ṣí, mo sì máa ń rí pé mò ń kọ́ ohun tuntun lọ́pọ̀lọpọ̀. Síbẹ̀, mo fẹ́ràn láti gbo àkókò mi lórí tẹlifíṣàn. Mo mọ̀ pé bí a bá wo tẹlifíṣàn jù ó lè mú kó jẹ́ pé a ó ní àkókò fún ìwé kíkà, ìdárayá ara tàbí ìbánisọ̀rọ̀ pẹ̀lú ẹbí àti ọ̀rẹ́. Nítorí náà, mo máa ń dín àkókò tí mo fẹ́ fi n wo tẹlifíṣàn kù ní ìparí. Bẹ́ẹ̀ni, mo máa ń wo àwọn ètò tẹlifíṣàn ṣùgbọ́n mò ń ṣe é pẹ̀lú ìtọ́lẹ́sẹẹsẹ. Mo yàn àwọn ètò tí yóò jẹ́ kó wúlò fún mi, tí yóò sì tún jẹ́ kó dùn. Nítorí pé tẹlifíṣàn lè jẹ́ ohun ìgbádùn àti ẹ̀kọ́ pọ̀, ṣùgbọ́n a gbọdọ̀ mọ bí a ṣe máa lòó dáadáa.

Ìgbà mélòó ni ìsinmi oúnjẹ ọ̀sán rẹ gbà? Lónìí, màá sọ̀rọ̀ nípa ìsinmi oúnjẹ ọ̀sán mi àti ìgbà tí ó má a ń gbà. Ni gbogbo ọjọ́ tí mo bá lọ síbi iṣẹ́ tàbí ilé ẹ̀kọ́, a máa ń fún wa ní àkókò díẹ̀ fún ìsinmi oúnjẹ ọ̀sán. Àkókò yìí ṣe pàtàkì gan. Ó ṣe pàtàkì gan nítorí pé ó ń jẹ́ kí ara wa sinmi, ọpọlọ wa sì tún lè ṣiṣẹ́ dáadáa lẹ́yìn náà. Ni ọ̀pọ̀, ọ̀pọ̀ ìgbà, ìsinmi oúnjẹ ọ̀sán ni máa ń gba ìṣẹ́jú mẹ̀ta lé, mẹ́ta lé lọ́gọ́rin sí ìṣẹ́jú mẹ́rin lé lọ́, lé lọ́gọ́rin. Ó máa ń gba ìṣẹ́jú mẹ̀ta lé, lé lọ́gọ́rin àti sí títí di ìṣẹ́jú mẹ́rin, mẹ́rin lé lọ, mẹ́rin lé lọ́gọ́rin. Nígbà yìí, mo máa ń lo àkókò náà láti jẹun dáadáa kí n sinmi díẹ̀. Mi ò fẹ́ yára jẹun dùn, nítorí pé bí a bá yára, oúnjẹ kì í tú dáadáa nínú ara. Nígbà tí mo bá jẹ oúnjẹ ọ̀sán, mo máa ń gbímọ̀ kí n jẹ ohun tí yóò fún mi ní agbára bí ìrẹsì, àmàlà, ẹ̀bà tàbí àkàrà pẹ̀lú ẹ̀fọ́ àti ẹran. Oúnjẹ tí mo bá jẹ ní ọ̀sán, mo máa ń, ó máa ń ràn mí lọ láti tún ara mi ṣe. Kì í ṣe, kì í sì lè jójú kọ iṣẹ́ tí mo tún ní láti ṣe. Lẹ́yìn tí mo bá jẹun, mo máa ń sinmi díẹ̀. Nígbà mi, mo máa ń bá ọ̀rẹ́ mi sọ̀rọ̀ tàbí kí n wo fọ́ọ̀nù mi fún ìṣẹ́jú díẹ̀. Kò pé, ṣùgbọ́n ó ń jẹ́ kí inú mi balẹ̀ kí n tó padà síbi iṣẹ́. Síbẹ̀, kì í ṣe gbogbo ọjọ́ náà mo máa ń rí àkọ́kọ́ tó pẹ́ fún ìsinmi oúnjẹ ọ̀sán. Ni ọjọ́, ní ọjọ́, ọjọ́ tí iṣẹ́ bá pọ̀ gan, ìsinmi lè dínkú sí ìṣẹ́dúúmẹ́wàá tàbí mẹ́ẹ̀dógún. Ni, nígbà bẹ́ẹ̀, mo máa ń jẹun kíákíá mo sì máa ń padà síbi iṣẹ́. Ni ìparí, ìgbà tí, ìgbà tí sí ìsinmi oúnjẹ ọ̀sán mi gba yàtọ̀ tí ọjọ́ dé ọjọ́. Ṣùgbọ́n ní àpapọ̀, mo gbímọ̀ kí n lọ, kí n lo ìṣẹ́jú mẹ̀ta lé lọ́gọ́rin títí ìṣẹ́jú mẹ́rin lé lọ́gọ́rin. Ìsinmi oúnjẹ ọ̀sán tí pàtàkì gan, nítorí pé ó ń jẹ́ kí ara àti ọpọlọ wa tún rí agbára tí a lè ṣiṣẹ́ dáadáa títí dé ìrọ̀lẹ́.

Ṣé o ní ọgbà? Bẹ́ẹ̀ni, mo ní ọgbà kékeré ní ilé wa. Kò tóbi gan, ṣùgbọ́n ó dára tó bẹ́ẹ̀ tí mo fi lè gbìn àwọn ewéko àti àwọn èso kan. Ní ọgbà mi, mo máà n gbìn ewédú, ẹ̀fọ́ tẹ́tẹ́, ata, tòmátì àti àlùbọ́sà. Mo tún ní igi mango kan àti igi ọsàn kan ní ẹ̀gbẹ́ ìdílé. Ìdí mo fẹ́, ìdí tí mo fẹ́ràn ọgbà ni pé ó n jẹ́ kí, ó n jẹ́ kí n sún mọ́ adánidá. Ní gbogbo òwúrọ̀ nígbàtí mo bá jí, mo máa lọ sí ọ̀gbà. Mo tún máa wo bí ewéko ṣe n dàgbà díẹ̀díẹ̀. Ó n fún mi ní ìdùnnú. Ó sì n jẹ́ kí n ní ìfaradà nítorí gbígbà ewéko díẹ̀ jẹ́ iṣẹ́ tó n gba àkókò. Mo kọ́ láti ọ̀dọ̀ bàbá mi bí a ṣe n tọ jú ọ̀gbà. Kò sí, kò mí pé a gbọdọ máa fi omi sí ewéko lọ́pọ̀lọpọ̀. Kò sí ààyè kí a jẹ, kò sí, kò sí ẹ kí a jẹ́ kí koríko burúkú bá wọn. Ní gbogbo ọ̀sẹ̀, mo máa n yá àkókò kan láti gbẹ́ ọ̀gbà láti fa koríko burúkú kúrò àti láti ṣe sáà yẹ̀wò bóyá ewéko kan nílò ìtọ́jú pàtàkì. Ọ̀gbà tún jẹ́ kó rọrùn fún wa láti rí oúnjẹ tuntun. Nígbà tí a bá fẹ́ sè ọbẹ̀, a kaàn lọ sí ọ̀gbà, a sì yọ, a sì yọ ẹ̀fọ́ tuntun. Kò sí ohun tó dùn bí jíjẹ oúnjẹ tí, tí ìwọ fún ara rẹ gùn. Ó mọ́, ó sì n ní, ó mọ́ ó sì ní ìlera. Ní ìgbà mí mo máa n pè àwọn ọ̀rẹ́ mi wá wo ọ̀gbà mi. Wọ́n máa n yá, wọ́n máa n yá sílẹ̀ pé, pé bí ọ̀gbà kékeré ṣe lè jẹ́ ẹlẹ́wà tó. A máa n dúró nípa bóyá wọ́n tún fẹ́ bẹ̀rẹ̀ ọ̀gbà sí wọn. Moómáa n gbà wọ́n níyànjú pé kò dá bí ayé bá kéré ènìyàn lè gbìn nǹkan sí. Ní ìparí bẹ́ẹ̀ni, mo ní ọ̀gbà mo sì fẹ́ràn rẹ̀ gan. Ọ̀gbà mi kì í ṣe ibi tí mo kàn ti n gbìn ewéko nìkan, ó jẹ́ ibi tí mo ti n ní ìsinmi, ìdùnnú àti ẹ̀kọ́ nípa ìfarajà àti ìtọ́jú ayé. Mo fẹ́ kín ṣe síwájú ṣí, kí n sì gbìn ewéko púpọ̀ sí lọ́jọ́ iwájú.

Ṣé o fẹ́ràn iṣẹ́ ìta gbangba? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn iṣẹ́ ìta gbangba gan. Iṣẹ́ ìta gbangba ni iṣẹ́ tí ènìyàn lè ṣe níta ilé bíi iṣẹ́ oko, iṣẹ́ ìkọ́lé, iṣẹ́ ìkọ́lé títa ja ní ọjà tàbí iṣẹ́ tí yóò jẹ́ kí a máa rìn, tí yóò jẹ́ kí a máa rìn kiri. Kì í ṣe pé ká jókòó síbi kan pẹ̀lú kọ̀npútà lásán. Ìdí àkọ́kọ́ tí mo fẹ́ràn iṣẹ́ ìta gbangba ni pé ó ń jẹ́ kí ara mi má rìn. Nígbà tí mo bá ń ti iṣẹ́ níta, mo máa ń lo ara mi, mo sì máa ń tura díẹ̀. Òun ń ràn mí lọ́wọ́, Òun ń ràn mí lọ́wọ́. Afẹ́fẹ́ sì ń fọ́, afẹ́fẹ́ sì ń fọ́ mi. Èyí ń jẹ́ kí n ní ìlera tó dára ó sì ń jẹ́ kí n ní inú mi dùn ju jíjẹ kí n jókòó sínú ìyàrá lọ́jọ́ gbogbo. Elékeji, iṣẹ́ ìta gbangba jẹ́ kí rí ènìyàn púpọ̀. Níta ni mo ti máa ń bá àwọn ọ̀rẹ́ tuntun pàdé. Mo sì ń kọ́ bí a ṣe bá ènìyàn sọ̀rọ̀ dáadáa. Óuń kọ́ mi ní ìbáṣepọ̀, ìfaradà àti bí a ṣe ń ti iṣẹ́ pọ̀ pẹ̀lú àwọn mi. Mo tuń fẹ́ràn iṣẹ́ ìta gbangba nítorí pé kì í jẹ́ kó rọrùn fún ìbànújẹ́ láti wonú mi, wonú mi. Nígbà tí mo bá ń ti iṣẹ́ níta, inú mi má ń dùn. Mo sì máa ń gbàgbé wàhálà. Mo má a ń rí ààyè, mo má a ń rí igi, mo má a ń rí ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tó ń lọ. Mo má ń, mo sì máa ń rí bí ìlú, ìlú ṣe ń ṣe lójoojúmọ́. Àpẹẹrẹ iṣẹ́ ìta gbangba tí mo fẹ́ràn ni iṣẹ́ ọgbà, iṣẹ́ ọkọ̀ àti iṣẹ́ tí, títa ja, iṣẹ́ títa ja. Nígbà tí mo bá ń ti iṣẹ́ ọgbà, mo ń gbin ewéko. Mo fi omi sí wọn, mo ń fi omi sí wọn, mo sì ń rí bí wọ́n ṣe ń dàgbà. Ni ìtẹ́ títa ja, mo bá ẹni sọ̀rọ̀, mo kàn bí a ṣe ń se ọjà. Mo sì ń kọ́ bí a ṣe ń gbá owó àti bóyẹ só, bó, bó ṣe yẹ kí a ṣe ìṣúná. Ṣùgbọ́n mo mọ̀ pé iṣẹ́ ìta gbangba kì í rọrùn nígbà gbogbo. Nígbà mìí òru má ń pọ̀, irọ́ra ára lè dé tàbí ojó lè rọ̀. Ṣùgbọ́n gbogbo èyí jẹ́ àpá kan ère. Óuń kọ́ mi ní ìfaradà, ó sì ń jẹ́ kí n mọ̀ pé iṣẹ́ kokan kò rọrùn láti, láìsí sàpá ní ìparí. Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn iṣẹ́ ìta gbangba gan. Óuń jẹ́ kí ara mi ní ìlera, óuń jẹ́ kí inú mi dùn, ó sì ń kọ́ mi ní ọgbọ́n ìgbésí ayé. Mo fẹ́ kí màá darapọ̀ iṣẹ́, iṣẹ́ ìta gbangba. Mọ mọ iṣẹ́ inú ilé kí ìgbésí ayé mi lè dáa, kí ó sì lè ní ìtẹ́lọ́rùn.

Ṣé o ní gíláàsì oorun? Bẹ́ẹ̀ni, mo ní gíláàsì oorun. Mo sì máa ń lò ó nígbà púpọ̀, pàápàá jùlọ nígbà tí oorun bá ń ta gidigidigidi. Nínú agbègbè wa ní Nàìjíríà, òòrùn má ń gbóná gan, ó sì lè nípa lórí ojú wa bí a kò bá da lóju dáadáa. Nígbà tí mo bá ń jáde lọ sí ọjà, síbi iṣẹ́ tàbí nígbà tí mo bá ń rìn níta lọ́jọ́ ọ̀sán, mo máa ń wọ gíláàsì òòrùn mi. Ó ràn mí lọ́wọ́ láti dìn ìmọ́lẹ̀ òòrùn kúrò ojú mi bá rẹ̀. Nígbà mí mo lè tí mo bá wọ ojú ọ̀run tààrà láìsí ààbò, ojú mi máa ń dùn, mo sì lè bẹ̀rẹ̀ sí ní sunkún. Ṣùgbọ́n pẹ̀lú gíláàsì òòrùn, mo rí dáadáa, mo sì rí ojú ọ̀pópónà kedere. Ànfàní mi sí gíláàsì òòrùn fún mi ní pé ó ń dábò ojú mi kúrò nínú ẹrúkú àti afẹ́fẹ́ nígbà tí mo bá gún kẹ̀kẹ́ tàbí tí mo bá wà lórí mọ́tò. Ti mo bá ń gún kẹ̀kẹ́ tàbí tí mo bá wà lórí mọ́tò, ẹrúkú lè wọ ojú, ó sì lè fa ìfarapa, ṣùgbọ́n gíláàsì oorun ó jẹ́ kí ojú wa ní àbò, ó tún jẹ́ kí èèyàn rí dáadáa nígbà tí wọ́n bá ń wá kọ̀ torí ìmọ́lẹ̀ òòrùn kò ní tamí lójú. Pẹ̀lú gbogbo èyíì, gíláàsì òòrùn tún jẹ́ apá kan ìṣọ́ra àti àṣà. Ó lè jẹ́ kí èèyàn dàbí ẹni tí ó mọ ìṣọ́ra tí mo sì mọ bí a ṣe ń ṣètò ara. Ọ̀pọ̀ èèyàn máa ń yan gíláàsì tí ó bá rí sí ojú wọn mú. Fún àpẹrẹ ẹni tí ojú rẹ yíyí, ó lè yan gíláàsì tí ó gbọ́dọ̀ díẹ̀ kí ó lè tún mọ̀ kí lè dùn mọ ara rẹ̀. Èmi fúnra mi yan gíláàsì kí jẹ́ kó pọ̀ jù tí ó sì ba ojú mi mímu. Síbẹ̀, kò yẹ kí a ra gíláàsì òòrun nítorí àṣà nìkan. Ó ṣe pàtàkì kí a ra ẹni tó ní àbọ̀ torí ìmọ́lẹ̀ tí ó lágbára lè bá ojú jẹ lọ́jọ́ gígbé. Ní ìparí, mo lè sọ pé gíláàsì oorun jẹ́ ọ̀rẹ́ ojú mi. Ó ràn mí lọ́wọ́ láti dábò ara mi kúrò nínú ìmọ́lẹ̀ oorun, ẹrúkú àti ìfarapa mi. Ó tún jẹ́ kí adàbí ẹni tó mọ ìṣọ́ra. Nítorínà bí èèyàn bá bí mi pé, "Ṣé o ní gíláàsì òòrun?" ìdáhùn mi pé, "Bẹ́ẹ̀ni, mo ní." Mo sì ń lò ọ́n lọ́pọ̀lọpọ̀ torí ó ṣe pàtàkì gan fún mi.